Ojúmọ́ tí mo fẹ́ràn jù ni ojú ọjọ́ tó bá tutù. Ojú ọjọ́ tó bá tutù máa ń mú kí weather tutù, kò ní mú oru, oru ni wan mú mi nii máa lágún ni ọ̀pọ̀ ìgbà. Tí ojú ọjọ́ bá tutù ó dáa fún ehn body temperature jù kí ojú ọjọ́ wá gbóná lọ. Ojú tó bá tutù ni mo fẹ́ràn jùlọ.

Bi mo se máa ń gburo àwọn oníbàárà, mò ń maa n kan sí wọn through email àbí kí n pè wọ́n lórí phone láti mọ bí ọjà wọn ṣe ń ṣe sí. O ṣọ̀nà onígbà láti gbúró oníbàárà. Òní gbúró oníbàárà dá sí bí email, àbí kí èèyàn lo customer feedback, under customer review. To ẹ́ pé orí app ni wọ́n tí ra ọjà.

Wọ́n ń pe àwọn oníbàárà tuntun, wọ́n ń pe àwọn oníbàárà tuntun lóore kóòrè, mon ma ń pe àwọn oníbàárà tuntun tí máa ń lọ sí láti ibì kan sí ibì kan, Mo ma ń pe àwọn oníbàárà tuntun torí oníbàárà tuntun, wọ́n á mú kí ọjà gbòòrò sí ká yàn tun mọ pa nkan tí eyàn ń tà. Tí ba ní ọjà tuntun, àwọn oníbàárà mi tẹ́lẹ̀ máa sọ fún won àwọn na atun sọ fún oníbàárà àwọn tó tún kún tó jẹ́ wọ́n ń ta ọjà, ipòlú advertisement náà de tuní, ó tún máa ń mú oníbàárà tuntun wá.

Wọ́n fọ ọkọ̀ mi ní ọjọ́ Sunday. Ọjọ́ ìsinmi nìkan ni wọ́n ń fọ ọkọ̀ mi. Ọjọ́ ìsinmi ni wọ́n ń fọ. Àmọ́, èmejì ni wọ́n fọ ní ọ̀sẹ̀. Èmi ni mo ma ńfọ fúnrami ní ọjọ́ ìsinmi, but ní ọjọ́ Wednesday wọn lọ páki ẹ́ sí car wash. Wọ́n ma bá mi fọ ní car wash, so car wash ni máa tì lọ gbé ní ọjọ́ Wednesday. Ọjọ́ Sunday fúnra mi ni mo ma ńfọ. Bí mo ṣe ma ńfọ ọkọ̀ mi nìyẹn.

Mo máa ń kọrin níbi iṣẹ́. Eh, minute of the meeting, tí a bá ń ṣe meeting, eh, mo máa ń take minute of the meeting as a secretary. Eh, mo máa ń take minute of the minute-- eh, minute of the meeting níbí iṣẹ́. A máa ń ṣe ìpàdé ní ẹẹ̀ẹ̀mejì ní ọ̀sẹ̀, ọjọ́ Monday àti ọjọ́ Saturday. So ọjọ́ Monday láti mọ nǹkan tí a fẹ́ ṣe ní gbogbo ọ̀sẹ̀, to ba dè je Saturday láti mọ bí a meet up target tí a set fún ọ̀sẹ̀ yẹn oun leemeji ta maa n ṣẹ́ meeting.

N mo ma donate ẹ́jẹ̀, ma donate ẹ́jẹ̀ ní hospital, tí máa rí ẹni tó need ẹ́jẹ̀ mo ma donate ẹ́jẹ̀ fún wun mo ji ní àkókò kan bi tí mo lọ kí ọ̀rẹ́ kan ní hospital, so ward kan wa, ẹ̀yan kan wá need ẹ́jẹ̀, so mo donate blood fún un, mo donate ẹ́jẹ̀ fún un.

Kí n to lọ sùn, mọ má n ka ìwé kí n to lọ sùn. O ní novel kan tí mò ń ka lọwọ, so mo máa n ka ìwé kí n to lọ sùn. Kí n to lọ sùn mo máa n ka ìwé, mo dẹ̀ tu mà n ríi pé mo kọ àwọn ǹkan tí mo mọ̀ pé mo fẹ́ ṣe ní ọ̀la sílẹ̀ sínú diary mi. So most àwọn ǹkan tí mo máa n ṣe kí n to lọ sùn niyẹn.

Ọjọ́ Sunday ni mo fẹ́ràn jù nínú ọ̀sẹ̀. Bẹ́ẹ̀ pé ọjọ́ Sunday jẹ́ ọjọ́ tí a ní ìsinmi ní ẹnu iṣẹ́ tí mo máa ń wà pẹ̀lú àwọn fámílì. So to rí ẹ kí n láì kí rí ẹ kí n fẹ́ràn jo Sunday. Mo máa ń lọ kí àwọn ọ̀rẹ́ mi ní ọjọ́ Sunday. A jọ ń jáde lọ sí sinimá, emi atawon fámílì mi a jọ ń jáde lọ wo sinimá, lọ ṣeré idaraya, lọ ṣe gbogbo ẹ̀.

À dátà tí mo máa ń lò ní ọ̀sọ̀ọ̀sẹ̀ mo máa ń lo bóyá bí i mẹ́wàá gig ní ọ̀sẹ̀ kan torí mo jẹ́ ẹni tó máa ń wo streaming platform bíi àwon TikTok wọ́n máa ń ṣe live video, mo lo Bigo, mo máa ń wọ Facebook, mo máa ń wo YouTube, mo sì máa ń wo Netflix, mo tún fi Spotify mo sì máa ń gbọ́ orin. So dátà tí mo máa ń lò ní ọ̀sọ̀ọ̀sẹ̀, ó máa ń pọ̀, mo máa ń lò tó mẹ́wàá gig ní ọ̀sẹ̀ kan.

Àkókò ọdún tí mo fẹ́ràn jù ni ọdún Christmas. Time ọdún Christmas ni àkókò tí mo fẹ́ràn jù. Time ọdún Christmas yẹn, àwọn kínni wọn a wá, àwọn family wọn a wà around, àwọn ọ̀rẹ́ máa wá, everybody máa jọ ṣé, ṣé jọ ṣájọyọ̀. Oro wa jo jírórò, ìsọ̀rọ̀ ẹ bá live. Torí ẹ mi ṣí like time ìgbà Christmas.

Ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ni mo máa ń gẹ irun mi. Ọjọ́ ìsìnmi ọjọ́ ìsìnyí mo máa ń gẹ. Wọ́n pe bábà wà tó máa ń bá mi gẹrun mi nílé. Ọ̀sọ̀sẹ̀ ló dẹ̀ máa ń wá tí wọ́n máa ń gẹ fun mi. Àtijọ́ Sunday bábà wà wá, wọ́n máa gẹ irun fun mi. Ǹ láìki kí irun mi ma kún. Tí irun bá ti kún jù, kò kì í jẹ́ kí èèyàn fàin. So tori ẹ mo ṣe máa ń gẹ irun ní ọ̀sẹ̀ ọ̀sẹ̀.

Mo máa ń mu Ògùn, wọ́n á lo àgbo, àgbo jẹ̀dí. Mo máa ń mu àgbo jẹ̀dí ní ojoojúmọ́. Ẹni tó bá máa ń jẹ nǹkan tó dùn, ọ gbodọ̀ máa lo àgbo jẹ̀dí. Mọ́ maa ń lo àgbo jẹ̀dí lójoojúmọ́, mọ́ máa ń mu àgbo jẹ̀dí. Bá ti di ìrọ̀lẹ́ tí wọ́n bá ti close ibi iṣẹ́, ki n tó máa bọ̀ nlé, ló ní eyaǹkan tó máa ń ta àgbo jẹ̀dí ní around ibi iṣẹ́ wa. So, àwọn èeyàn máa ń pọ̀ nbẹ̀, gbogbo ara wọ́n máa mu àgbo jẹ̀dí nbe.

Ọ̀nà tà lè gba ṣe, ìdúnadúrà wà. Mo máa ń sì nínú dá tèmi pé ẹ tú àyè price review, mo láti mọ iye nǹkan tí ọjà tí mo fẹ́ rà tó jẹ. Maa dẹ̀ makesure pé mo rà níbi tí owó ò bá ti pọ̀. Ma price ẹ bí ọ̀nà bí méjì ọ̀nà bí mẹ́ta níbi tí wọn ti ń ta irú nǹkan náà nǹkan tí mo fẹ́ rà yen, níbi tí owó ẹ bá ti lèesí. Tí mo rí pé ọjà tọ̀ dá ní tí ò ṣe fake product, ibẹ̀ ni màá ti rà. Mo wa sinadúrà ni o. Maa price ẹ lóo lona méjì, bí ọ̀nà bí mẹ́taa, láti mọ bití i price ẹ bá ti, tí price ẹ cheap price bá wà.

Ọ̀pá ìfámora ní àwọn ọdọ̀ yìnbó máa ń pè ní straw. Ìyẹn tí má fẹ́ mu ohun mímu bí elerin dodo tó bá wà nínú ìgò àbí ẹlẹ́rìndòdò tó bá wà nínú páálí bí oranges. Èhèh èhè mo lè lè lo straw ọ̀pá ìfámúras. Bút to bá jẹ́ pé bí bẹẹlì ni mo fẹ mu ni kí n lo straw, mo á lo kọ́ọ̀pù, inú kọ́ọ̀pù náà da bẹẹlì sí láti mú. Tó bá jẹ́ pé omi náà leeyan fẹ́ mú, bí i omi ni ọ fẹ́ mú, yóò ní láti lo straw, yé á da omi sínú kọ́ọ̀pù bí a dé mú yẹn.

Eré ìdárayá tí mo fẹ́ràn jù ní eré ìdárayá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá. N mo fẹ́ràn eré ìdárayá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá dáadáa. Ere idaraya tí mo fẹ́ràn jùlọ ní yen torí eré yen agbára fọ-- ẹ́ eré ìdárayá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá competition maa n wà nínú ẹ. Ẹgbẹ́ agbábọ́ọ̀lù máa ń pín sí bí i ọ̀nà bí i eight, ten, sixteen. Ó depend lórí bí competition yẹn bá ṣe rí.

À, mo máa ń lo ìpara, mo máa ń lo ìpara. Ìpara kòkó o ṣe bọ̀tà ni mo máa ń lò torí tí ẹ̀yin bá wẹ̀ tí ó bá para, ìrú àwọ̀ ẹníbẹ̀ óma tètè ṣá. Àmọ tí ẹ̀yan bá wẹ̀ tó bá ń para, ara ẹni bẹ́ẹ̀ maá dán yàtọ̀. Ara ẹni bẹ́ẹ̀ maá dán dáadáa torí ẹ ni mo se mas n fi para para. Odá kí eyan maa fi para sára tí eyan bá fi para sára ara ẹni gan á dán. Tí n yán a dé wá jọ lọ.

Oúnjẹ àkàrà tí mo fẹ́ràn jù ni búrẹ́dì àti àkàrà. Búrẹ́dì àti àkàrà wọ́n á mú nukun, wọ́n á dìde, ó má tètè yọ yan. Àwọn kan wọ́n ń pè é ní konkéré food, torí búrẹ́dì àti àkàrà tí ẹ̀yin bá jẹ́, ẹ̀yàn kan máa mumi mumi ni. Omi de da lára. Bí èmi ṣe fẹ́ràn oúnjẹ búrẹ́dì àti àkàrà, bá fẹ́ jẹ àkàrà, búrẹ́dì mo máa like kí n fi jẹ ẹ́. Àwọn kan wà wọ́n lè fi ẹ̀kọ jẹ àkàrà. Àwọn kan wà kí wọ́n máa jẹ àkàrà àti búrẹ́dì, àwọn kan wà fẹ́ kọ̀ jẹ. O depend lórí ǹkan tí ẹ̀yàn bá like.

Mo ní ètò láti fẹ iṣẹ́ mi lọ sí ìlú mìíràn tí ayé bá yọ. Bí n bá fẹ́ iṣẹ́ lọ sí ìlú mìíràn, ọ wá mú kí iṣẹ́ tún gbọ̀ro, káwọn èyàn tun mọ business wọn kiri káàkiri ayé. Wọ́n yẹ káwọn èyàn mọ ni pa business wọn dáadáa pé àh business báyii leni bayi ń ṣe. Ehn yẹ ká awọn èyàn mọ pa business, ka awon yẹ káwọn èyàn mọ business yen dáadáadáa. Wọ́n a jẹ́ ke eniyàn, wọ́n a bu iyì kún orúkọ o iṣẹ́ te yàn bá ń ṣe ni te èyàn bá fẹ́ iṣẹ́ lò jùlọ sí ìlú mìíràn.

Mo ní bà tó bá tó dára bá ti ń bá jẹun. Ti bá ń jẹun mi kí ń sọ̀rọ̀ lórí oúnjẹ, mi kí ń sọ̀rọ̀ ti ń bá ń jẹun. Tí ẹ̀ ń bá ń jẹun kò da, èèyàn gbọdọ̀ ní tebu mana, èèyàn gbọdọ̀ wọ́n a sọ̀rọ̀ tó bá ti ń jẹun. Torí a tá lè ṣà pá èèyàn lòrí, tó bá jẹ́ pé nka alata ni wọ́n ń jẹ, atá lè ṣàpá èèyàn lòrí. So tí èèyàn ń bá ń jẹun, tábu mana gbọdọ̀ wà, èèyàn gbọdọ̀ fún un ní full concentration. Ibi ouńjẹ tí ẹ̀ ń bá ń jẹun ni kí ọkan ẹ̀ wà. KÓ jẹun tó bá fẹ́ jẹun tán, ọ̀rọ́ tí èèyàn bá fẹ́ sọ, tí èèyàn bá jẹun tán ó lè sọ, to bá ti jẹun tán, o lè padà sórí ọ̀rọ̀ tó ń sọ.

N o fẹ́ kọ́ èdè French. Mo fẹ́ kọ́ èdè French nípé lẹ́yìn èdè English, èdè French náà tún ni èdè tí ó tún gbajúgbajà kiri gbogbo àgbáyé. Lẹ́yìn èdè English, èdè French ni èdè kejì tó tún gbajúgbajà kiri àgbáyé. Torienimo fẹ́ kọ́ èdè French torí mo gbọ́ èdè English. So tẹ́ẹ̀ èdè French ló kù tí mo fẹ́ gbọ́. Tí eeyan bá gbọ́ English wa tun gbọ́ French, at least eeyan yẹ́n lè communicate fifty percent of the word Eni yẹ́n lè connect with fifty percent of the world nìyẹn tè èyàn bá ti gbọ́ èdè méjèèjì.

Mo ní irun ìgbọ̀ǹ, mo ní irun ìgbọ̀ǹ, irun ìgbọ̀ǹ mi sì pọ̀ díẹ̀. Mo ti ń dá irun ìgbọ̀ǹ sí láti bí ìgbà tí mo ti wà ní twenty years. Mo ti ń dá irun ìgbọ̀ǹ mi sí, só irun ìgbọ̀ǹ mi sì pọ̀ díẹ̀. Ìgbọ̀ǹ máa ń mú kí ọmọkùnrin fine, kó rẹwà. Eh tí ó bá dẹ̀ ní irun ìgbọ̀ǹ, ní láti máa shave rẹ̀ time to time. Torí tí ì eyan o bá ṣhave e kò nií jẹ́ kí iru eni bẹ́ẹ́ kó fine, bọ̀ tí ì bá ṣhave, ó máa jẹ́ kí ọ look fine.

Wọ́n ń dáhùn fún òru níbi iṣẹ́ pẹ̀lú ìwà ìrẹ̀gà àti ọmọlúàbí. To jepe personal phone mi ni ó ń ring. Mi ní píkí ẹ nibí i tí nínú ọ́fíìsì tí ó rọ̀ bá wa láti má ṣe disturb àwọn tí ja jo n ṣíṣẹ́. Mo máa excuse ní ara mi láti lọ piki call yẹn ni ìta. Ìta mo má ti piki call yẹn. Ti m ba wa piki call yẹn nìta tán, ẹ̀hen, máa se wa pàdàwọ̀ nú ọ́fíìsì.

Yoga ni exercise jùpájùṣẹ ti àwọn ènìyàn, máa ń ṣe, mo máa ń ṣe, mo máa ń ṣe ránpẹ́, wọ́n máa ń ṣe ránpẹ́ torí mo ní ibi ti mo forúkọ sílẹ̀ sì ní gym centre. So ni gym centre wọ́n ń ṣe yoga ń bẹ̀, so àtún ma ń ṣe yoga ń bẹ wọ́n á na apá, na ẹsẹ̀, na ẹyìn, na gbogbo ara.

Orin o po tó wà, a ní orin hip hop, a ní orin R&B, a ní orin Afrobeat, Afro juju wà, Fuji music wà. Orin ti emi fẹ́ràn jù láti máa gbọ́ ni orin Fuji. Àwọn Fuji artist ti mo de like láti máa gbọ́ orin wọn ni K1. Mo fẹ́ràn láti máa gbọ́ K1 Fuji Music àti Malaika. Mo tún like Wasiu Ayinde, Alabi Pasuma àti Saheed Osupa. Àwọn Fuji artist mo like láti máa gbọ́ nìyẹn. Torí wọ́n a kọ orin tó ma ń fún mi ní inspiration. Torí ẹ́, mo sì like láti máa gbọ́ orin wọn.

Mọ́ maá n ṣáayewo ìmelì mi ní oorekóore, mo maá n ṣáayewo ìmelì mi. Oore kóre mo máa n ṣáayéwo e, torí ìmelì wà lára nǹkan tí mo ń lò táwọn customer fi mà n ranṣẹ̀ sí mi ní gbogbo ìgbà. So wọ́n á ń check ìmelì mi ní gbogbo ìgbà. At least mo maá ń check ẹ ní every one hour. Mo maá ń check ìmelì mi. Láti mo boya mo ní ìmeli tuntun àbí mi o ní ìmeli tuntun.

Mo fẹ́ràn oṣù December, torí oṣù tó kẹ́yìn ọdún ni oṣù December. Ehn, àsìkò December dẹ ni, gbogbo fámílì ma ńwà papọ̀ láti jọ ṣe àjọyọ̀ ọdún pé a rí ìkẹ́yìn ọdún, a fẹ́ bọ́ sínú ọdún tuntun. So, ìdí nìyẹn tí mo fi fẹ́ràn ọdún December. Èèyàn á wà pẹ̀lú fámílì rẹ̀, gbogbo àwọn mọ̀lẹ́bí, gbogbo wọn máa wá ní bóyá fámílì house láti ṣe ọdún papọ̀. Torí ẹ ni mo ṣe fẹ́ràn ọdún December.

À, ìgbádùn mi ni ọtí bíẹ̀. Tí m bá fẹ́ gbádùn ara mi, màá jókòó, màá mu ọtí bíẹ̀ díẹ̀, bà á tẹ ra mú bí á bí ìgò méjì ó ti tó. Ọtí bíẹ̀ pẹ̀lú pẹpẹ súùpù, pẹpẹ súùpù alata. Mo maa ń gbádùn ara mi ni o ìgbádùn ṣe kókó, láti gbádùn ara rẹ̀ t'ẹ́eyań ba n ṣiṣẹ́, k'eeyan gbádùn ara rẹ̀ ló ti dà.

Kí ni lórí fóònù? Mẹ́séjì tí àwọn akọwọlé tí wọ́n kọ́ welcome message lórí fóònù, o ní kí ni lórí fóònù? Mo máa ń tan, nba ti tan fóònù mi, àwọn akọkọ mi wí “Welcome to, eh, Hollad Service Limited”.

Àwa maa n ko nnkàn tó pọ̀ ní orí Íńtánẹ́ẹ̀tì. Eeyan maa n ko nnkàn tó pọ̀. Orí Íńtánẹ́ẹ̀tì ni mo ti ń kọ cyber security course tí mò ń ṣe. O wa lara àwọn nnkàn tí mò ń kọ́ lórí Íńtánẹ́ẹ̀tì. Orí Íńtánẹ́ẹ̀tì ni mò ń ti ń kọ̀. So mò maa ń kọ̀ nnkàn ní orí Íńtánẹ́ẹ̀tì.